Báwo ni ètò ìdárayá mi ṣe máa ń rí? Ók, bó ṣe máa ń rí ni, bó ṣe máa ń lọ báyìí. Ẹ̀mí fún, ẹ̀mí sì ni jẹ́ ẹni tí ó máa ń ṣe eré ìdárayá bí ẹni, àwọ̀ṣe get. But tí bá wà pẹ̀lú ọ̀rẹ́ mi àbí àwọn èèyàn mi, ẹ́ n ìgbà yẹn náà ni máa tó lè ṣe eré. Ìgbà tí bá lọ bẹ́ ọn ṣe party ní school àbí wọ́n ṣe anything, ọn ṣe nǹkan kan ṣe báyìí. A fẹ́ ṣe sporting a fẹ́ ṣe, ẹ́ àwọn eré yẹn, ẹ gẹ́tì, àwọn eré. Ẹ̀mí sì mi like kí mà involve ara mi pẹ̀lú àwọn kíní yẹn. Mo like kí mà dúró sí corner kan kí n máa observe wọn látòkè. Mi like kí mà ṣe àwọn kíní yẹn. Mi like but tí bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ẹ́ n ìgbà yẹn náà ni mo lè ṣe but àwọn kíní yẹn mi ò fi involve ara mi. Kánípẹ́ bí eré mi sì n mo lè like kí mà tẹ fóònù kí mà play àwọn games lọ online. Àwọn kíní online, àwọn word, àwọn card àwọn kíní eré ìdárayá mi nìyẹn. Mi like kí mà move ara mi, kí mà stress ara mi, mi like àwọn kíní ìyẹn. Màá ṣe eré mi. Lórí èyí tí bá fẹ́ tí tẹ bá béèrè lọ́rùn mí tí mà gbádùn jù eré mi ìdárayá mi ti àwọn games online. Àwọn games online tí èmi àti ọ̀rẹ́ mi le ṣe, tí èmi nìkan le ṣe online, tí èmi àti kọ̀m̀pútà le ṣe lọ online. Ẹ̀hẹn eré ìdárayá nìyẹn.

Ibi wo ni mo fẹ́ràn lọ jù? Ìbéèrè yìí gan ò máa le díẹ̀ because èmi ò kí ń ṣẹ ni tó máa ń jáde jù. Mi kí ń kọjá àdúgbò àfi tó bá rọ̀ mí ṣẹ mi ò jẹ́ ni. Oyìnbó pè é ní introvert. Introvert ni mí. Itumọ introvert ni ẹni tí ó like kó máa jáde síta, tí ó like-- tí ó fancy kó má jáde lọ síta ló máa ṣe àwọn kínní èrè ìta. Mo like máa dúró sínú ilé mi. Mi kì ń jẹ́ ẹni tó-- bí ẹ bá bèèrè ibi tí mo lọ tó mi mó fẹ́ràn jù, aà mọ ti ní àwọn history díẹ̀ díẹ̀. Bí ìgbà kan tí mo lọ sí àjùwọ̀ ọ̀n ti mo fẹsẹ̀ rìn láti ibẹ̀ yẹn délé. Ìbẹ̀ yẹn náà jìnà o. Èmi àti bọ̀bọ́ mi kan ọ̀rẹ́ mi lájọ rín pẹ̀lú ẹsẹ̀ láti ibẹ̀ yẹn débi ibàyì so. Ẹ̀rín kí ni ẹ́, ónwà nínúu? Ó wà nínú ọpọlọ mi so. Nṣé mi ò wà bá ẹ́. Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, èmi kì í ṣẹ ẹni tí ó máa ń jáde síta jù so mi ò le sọ. Mi ò lè sọ ìgbẹ́ ibi tí-- ẹ tí bá lọ síbi tó jìnà ṣá, ó máa jẹ́ pé ìjọ wa gbé wa lọ sínú bus láti ṣe ìkéde ìhìnrere àbí kí ni ìyẹn. Ìkọ̀kan báyẹn yẹn. Àh mi ò kí ń lọ síbi tó jìnà. Iṣẹ́ mi ò kí ń gbé mi lọ síbi tó jìnà. Gbé mi lọ síbi tó jìnà. Ó ní ìgbà kan náà tí bàbá mi gbé mi lọ sí sáìdì Sango, Sango ìbẹ̀ kí n lọ báwọn ṣe iṣẹ́ kan one or two níbẹ̀ yẹn. Ìyẹn náà mo ti store ẹ́ sórí ọpọlọ mi so. Mi ò lè sọ ibi tí mo fẹ́ràn jù because mi ò ṣẹ ẹni tí máa ń jáde lọ síta jù. Mo ò like kí n má jáde lọ síta jù. Mo like kí màá dúró sínú ilé mi. Màá ṣe ohun tí mo fẹ́ ṣe. Kíni nǹkan tí mo like nìyẹn.

Ṣé mo máa ń mu àwọn ohun mímu pirotini? Ẹ́, mi ò ṣe, mi ò mú jàre, mi ò mú. But e mọ̀ pé nǹkan tó bá wà lẹ́yàn máa jẹ́. Because ní situation tí Nàìjíríà wa báyìí kì í ṣe situation tó jẹ́ pé eyan máma select tẹ́níyàn tá fi, tá ẹ, áfi tí èèyàn bá ti lówó ni. Tàbí éèyàn bá ti lówó ni. Èmi sì ń, mi ò kí ń lo ohun èlò protein because mi ò, mi ò wà láti ní, ẹ́, iṣan ara tó le koko àbí àwọn tó máa ń ṣe, òyìnbó pé wọ́n ní body builder but mi ò ṣe, mi ò ní interest nínú kíni yẹn, mi ò ní àwọn interest nínú kíni yẹn. Bí life ṣe wà ni mò ń gbà, bí life ṣe ń wà ni mò ń gbà. Mi ò yìn, mi ò yìn. Kí wá láì kí n sọ̀rọ̀ lónìí kí n rọ́bọ. Ẹ̀n, but nǹkan tó máa ṣẹlẹ̀ pé wọn kọ́ máa máa ṣe o diet mi ni, mi ò ṣe ohun èlò protein, mi ò ṣe ohun èlò protein. Sẹ́ get? But èmi náà máa ń jẹ oúnjẹ tó da, mo máa ń jẹ àwọn oúnjẹ èlò, àwọn oúnjẹ, ẹ́, oúnjẹ tó da, àwọn, ẹ́, èso, àwọn, ẹ́, èso, àwọn oúnjẹ tó da bí ọ̀gẹ̀dẹ̀, irẹ̀sì tó wà pẹ̀lẹ́fọ́, iyán àti àwọn oúnjẹ, a, ẹ mọ̀, oúnjẹ tó dáa, dáa, dáa.

Níbo ni mo máa ń fi kọ́kọ́rọ́ sí? Ó níbi tí àwa máa ń fi kọ́kọ́rọ́ sí nínú ilé wa. Ó níbi kan tí wọ́n ti kọ́ ìṣó sí, òun bí ìṣó mẹ́rin sí mẹ́ta, ibẹ̀ ni wọ́n máa ń fi gbogbo kọ́kọ́rọ́. Gbogbo kọ́kọ́rọ́, bó bá jẹ́ kọ́kọ́rọ́ ìlẹ́kun ó jẹ́ wọ́n kọ́rọ́, ti cupboard kọ́kọ́rọ́ láti ọ̀go kọ́kọ́rọ́ gbogbo ẹ̀, gbogbo ẹ̀ kò sí èyí tí, èyí tí á n lò fún shelf náà. Ó wà bẹ́ẹ̀, ibi kọ́kọ́rọ́ yẹn. Tẹ́ bá ti ń wa ẹni key, tẹ́ bá ti ń wa key, kò máta ìlú key, ẹ kó máa lọ síbi tí ìṣó yẹn wà. Ẹ máa rí key, gbogbo key tó wà bẹ́ẹ̀, ibi tí a máa ń fi tọ́jú kọ́kọ́rọ́ wa sí nìyẹn. Key tí a máa ń fi tọ́jú gbogbo kọ́kọ́rọ́ wa sí nìyẹn. Ẹ̀ tẹ́ bá, bá, tí a bá fẹ́ ẹni key, kí ẹnikẹ́ni kó lọ mú key, níbẹ̀ ni a sì máa rán táyì, "bọ̀ wá o, lọ bá mi ṣí bíbàyii", tí ó bá fẹ́ wá key, tí ó bá fi lò wẹ́ ẹni, ẹnikẹ́ni tí key ò sí lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ la máa dẹ́, la máa rán sí i kó lọ mú key. Níbẹ̀ yẹn, bí báyìí, báyìí, báyìí, key yẹn ti wà, lọ mú kí ó fi ṣí kíní yẹn. Ó sì máa ṣe nìyẹn.

Ṣé Wi-Fi mi yára tó? Ṣe Wi-Fi mi yára tó? Ó yára náà, ó yára náà. But kì í ṣe Wi-Fi ẹ̀yọ̀ kan ni máa ń lo especially tí mo bá ti dé ìjọ mi. Wi-Fi tó wà ńbẹ̀ ó pọ̀, ẹkẹrẹkẹ ó pọ̀, ó pọ̀, ó pọ̀. Èyí tí ZED wà ńbẹ̀, èyí tí Meggosh Show his Mercy wà ńbẹ̀, èyí tí ó pọ̀ bọ̀ gbogbo wọn yára. Èyí social media náà wà ńbẹ̀, ó pọ̀, orúkọ rẹ̀ kẹ̀kẹ́ wà ńbẹ̀, ó pọ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni, ó yára. Wi-Fi yẹn ó yára. Bí mo bá ti dé bẹ́ẹ̀ báyìí, ti bá, ti bá tẹ́ tí connect, ti mo wà online báyìí, gbogbo nǹkan tí mo fẹ́ ṣe báyìí fúùn, o kan máa máa lọ ni. Wọ́n máa lọ ni, mo máa lọ ni straight. Kò kín, ó yára ni lẹ́sẹ̀kẹsẹ̀. Ó máa ń yára láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ó yára gan ni, ó yára. Anything ti bá fẹ́ ṣe báyìí, boyá, mo fẹ́ download ní ò àbí mo fẹ́ ṣe nǹkan, mo fẹ́ bá ẹnìkan sọ̀rọ̀ báyìí, yára ni wọ́n máa lọ ni. Fúùn ó lọ ni, ó lọ ni. Ìgbá mí gan, ìgbá mí tí eyan ba fẹ́ send message tí eyan ba fẹ́ send, tí eyan ba ti kọ send báyìí, ó ti lọ ni e ẹni yẹn kọ́ máa rí keyan tò dilití e. Kíní yẹ́ yára gan o. Ah! Ah! Kíní, kíní Wi-Fi yẹn yára o. Ó yára gan. Ó yára gan, mi lè purọ́. Ó yára gidi gan ni o.